Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Tí mo bá, tí mo bá lo nǹkan láti fi ṣe nǹkan, tí nǹkan yẹn ò bá bàjẹ́, tí kò sí nǹkan tó ṣe, tí nǹkan yẹn sì ń ṣiṣẹ́, tó ń ṣiṣẹ́ dáadáa, mo máa ń tún lò. Mo máa ń lo lẹ́ẹ̀kan sí i, bí i ẹ̀ẹ̀méjì sí i, bí i ẹ̀ẹmẹ́ta sí i láti fi ṣe nǹkan tí mo fẹ́ ṣe. Ṣùgbọ́n tí nǹkan yẹn bá bàjẹ́, tí kò bá ṣiṣẹ́ mọ́, mi ò kí ń tún lò. Ṣùgbọ́n tí nǹkan yẹn ò bá bàjẹ́, tí ó sì wà ní ibi táalè tún lò, mo máa ń tún lò. Mo máa ń tún lò nǹkan. Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúnlo nǹkan. Tí nǹkan yẹn ò bá bàjẹ́, tó sì ń ṣiṣẹ́, mo máa ń ṣe àtúnlo. Mo máa ń lo lẹ́ẹ̀kan sí i tàbí ẹ̀ẹ́mẹ́ta sí i tàbí ẹgbẹ̀ẹ́ méjì sí i. Mo máa ń ṣe àtúnlo nǹkan.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? Bẹ́ẹ̀ni, mo ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Ni ìgbà tí mò ń ṣiṣẹ́ ní Èkó, a máa ń lo ọkọ̀ ojú irin láti Abeokuta lọ sí Èkó. Nítorí pé wọ́n ní ọkọ̀ ojú irin tó máa ń lọ láti Ibadan títí dé Abeokuta títí dé Èkó. Àwọn tí wọn fẹ́ lo ọkọ̀ tàbí àwọn tí wọn fẹ́ lo ọkọ̀ ojú omi, wọ́n máa ń lo ọkọ̀ ojú irin láti fi lọ sí ibi tón fẹ́ lọ. Wọ́n máa san owo fún àwọn ti won ṣiṣẹ́ níbẹ̀. Wọ́n máa fún wọn ní nǹkan tó ń pè ní tíkẹ̀ẹ̀tì. Tí wọ́n bá ti ra tíkẹ̀ẹ̀tì, tíkẹ̀ẹ̀tì yẹn ni wọ́n máa ń fi wọ ọkọ̀ ojú irin láti fi lọ sí ibi tí ó fẹ́ lọ. Àwọn nǹkan wọ́n máa ń lò láti lọ sí ibiṣẹ́, àwọn nǹkan wọ́n máa ń lò láti fi ṣe ìrìn àjò láti ibi kan dé ibòmíràn.

Báwo ni o ṣe máa ń kojú àwọn ìṣòro ní iṣẹ́? Iṣẹ́ tí mo ń ṣe, a ní ìlànà, a ní ìgbékalẹ̀ tí a máa ń tẹ̀lé láti fi yanjú ìṣòro ní iṣẹ́. O ní ìlànà tí a máa ń tẹ̀lé àti àwọn òfin tí ó wà ní iṣẹ́ tí a ń tẹ̀lé láti fi ṣé yanjú nǹkan. Tí nǹkan bá ṣẹlẹ̀, a máa ń lo àwọn ìgbékalẹ̀ yìí láti fi yanjú ẹ. A máa ń lo àwọn òfin tó ti ìgbékalẹ̀ láti fi yanjú nǹkan tó bá ṣẹlẹ̀ láàárín iṣẹ́ tí a ń ṣe. A máa ń tẹ̀lé láti fi yanjú nǹkan. Tí ó bá jẹ́ nǹkan tí a ò lè yanjú, a máa ń pe àwọn, àwọn lawyers láti wá fẹ́nu síi láti wa ṣe iṣẹ́ wọn láti ríi pé a ṣe ìyànjú nǹkan tí a fẹ́ ṣe. Ṣùgbọ́n ní ilé iṣẹ́ wa, ilé iṣẹ́ tí mo ti ń, ibi tí mo ti ń ṣiṣẹ́, a ní àwọn òfin, àwọn ìlànà, a ní àwọn ìgbékalẹ̀ tí a máa ń tẹ̀lé láti fi yanjú ìṣòro ní ibi iṣẹ́.

Níbo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Màá ń fi kọ́kọ́rọ́ mi sí inú báàgì mi. Mo ní àpò tí mo máa ń gbé, tí mo bá ń jáde, tí mo bá ń kúrò nílé, tí mo bá ń lọ síbi iṣẹ́, tàbí tí mo bá ń lọ sí ibòmíràn, mo ní àpò tí mo máa ń mú dání. Nínú àpò yìí ni màá ń fi kọ́kọ́rọ́ mi sí. Màá ń fi kọ́kọ́rọ́ yìí sí nínú àpò yìí, gẹ́gẹ́ bí mi ò fẹ́ kí ó sọnù. Mi ò fẹ́ kí ǹkan ṣe kọ́kọ́rọ́ yẹn, kí, kí ǹkan máa sọnù. Torí pé tí kọ́kọ́rọ́ ẹ bá sọnù, mi ò ní ìmí tí màá fi ṣí ilẹ̀ kan, tí màá fi wọlé. Fún ìdí èyí ni màá ń fi sínú àpò yìí, torí pé mi ò fẹ́ kó sọnù. Mi ò fẹ́ kí ǹkan tó kó ṣe kọ́kọ́rọ́ ẹ, torí pé mi ò ní ìmí. Kọ́kọ́rọ́ ẹnìkan ló kù, so mó màá ń fi pamọ́ nínú àpò tí mo máa ń mú jáde. Tí mo bá fẹ́ jáde, màá mú àpò yẹn dání. Kọ́kọ́rọ́ ẹ máa ń wà nínú àpò yẹn.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Bẹ́ẹ̀ni, mo ti fún ní ẹ̀jẹ̀ rí. Mo ti lọ sí hospital láti lọ fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn tó nílò ẹ̀, àwọn tó wà ní ilé ìwòsàn, àwọn tí àwọn dókítà ti rí wọ́n, tí wọ́n ti ṣe ìwádìí, tí wọ́n ti rí pé wọ́n nílò ẹ̀jẹ̀. Mo ti fi ẹ̀jẹ̀ sílẹ̀ fún àwọn tó wà nínú ilé ìwòsàn, mo ti ṣẹ rí. Mo ti fi ẹ̀jẹ̀ mi, mo ti fi sílẹ̀ fún àwọn tó nílò ẹ̀, àwọn tó wà nínú ilé ìwòsàn, mo ti fi lẹ ri. Bẹ́ẹ̀ ni, mo ti fún ní ẹ̀jẹ̀.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà. Mo máa ń tọ́jú wọn dáadáa torí pé mi ò fẹ́ kí nǹkan kan ṣe ọjà mi. Ọjà tí mò ń tà, ọjà tó wà ní títà, mo máa ń ṣe gbogbo nǹkan tó wà ní pá mi láti fi rí pé kosi nǹkan tó ṣe. Mo máa ń ṣe ìtọ́jú dáadáa fún àwọn ọjà tí mò ń tà. Mo máa ń ṣe ìtọ́jú wọn dáadáa.

Nígbà wo ni o kẹ́yìn rìn àjò fún iṣẹ́? O ti pẹ́ díẹ̀ tí mo ti rìnrìn àjò fún iṣẹ́. Ní ìgbà tí mò ń ṣiṣẹ́ ní Ìbàdàn, mà ń ṣe ìrìn àjò láti Èkó láti lọ sí Ìbàdàn láti lọ ṣiṣẹ́. A máa ń ṣe ìrìn àjò yìí ní ọ̀sẹ̀ẹ̀ ọsẹ̀è láti lọ ṣiṣẹ́ ńbẹ. A máa ń ṣe báyìí nítorí pé iṣẹ́ tá ló ń ṣe ní Ìbàdàn, àwọn tí a bá ń ṣiṣẹ́ ńbẹ. Wọ́n máa ń fún wa ní owó tó pọ̀, wọ́n máa ń san owó tó dá fún wa, owó tó máa ń san fún wa ó ju owó tó máa ń san fún wa ní Èkó. Fún ìdí èyí ni a máa ń rìnrìn àjò lọ sí Ìbàdàn láti lọ ṣiṣẹ́. Nítorí pé wọ́n máa ń san owó tó dá, wọ́n máa ń san owó tó pọ̀. Owó yẹn ó ju owó tí àwọn tó wà ní Èkó tí wọ́n ń san fún wa. Fún ìdí èyí ni a máa ń rìnrìn àjò. Ṣùgbọ́n ó ti pẹ́ díẹ̀ ní tí mo ti rìnrìn àjò fún iṣẹ́.

Ṣé o fẹ́ràn ìṣe ìta gbangba? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn ìṣe ìta gbangba. Nítorí pé mo fẹ́ràn àwọn ìṣe tí ó máa ń mú èèyàn jáde, tí ó máa ń mú èèyàn kúrò ní ilé. Mo fẹ́ràn ìṣe tí èèyàn bá máa ń ṣe, àwọn èèyàn á máa rí wa, àwọn máa rí wa pé a ti bẹ̀rẹ̀ ìṣe, a ti bẹ̀rẹ̀ tí ń ṣiṣẹ́. Mi ò fẹ́ràn àwọn ìṣe tí kò kí ń wà ní ìta gbangba, àwọn ìṣe tí wọ́n máa ń ṣe ní ilé tàbí àwọn ibi tí kò, kò wà ṣíṣi. Mi ò fẹ́ràn àwọn irú iṣẹ́ yẹn. Mo fẹ́ràn láti máa ṣe ìṣe ìta gbangba. Mo fẹ́ràn láti máa ṣiṣẹ́ níta. Mi ò fẹ́ràn kí a máa wà nínú ilé nígbà tí mo fẹ́ ṣiṣẹ́. Ìṣe ìta gbangba ni mo fẹ́ràn jù.

Báwo ni o máa ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Mi ò fẹ́ràn láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi ní-- láti rí i pé èèyàn pọ̀ tá máa ń ṣe nǹkan bàrà, tá máa ń ṣe nǹkan ìta gbangba. Mi ò fẹ́ràn ẹ. Mo fẹ́ràn láti máa ṣe àwọn ǹnkan nínú ilé tí a ò ní pariwo, tí a ò ní níná owó tó pọ̀, tí a ò kí ń ṣe nǹkan tó tóbi. Mo fẹ́ràn láti máa ṣe àjọyọ̀ kékeré, àjọyọ̀ nínú ilé pẹ̀lú àwọn ẹbí àti àrà ẹ́yàn tó kéré tí a nílò láti sọ fún àwọn èèyàn tó pọ̀. Bá yẹn ni mo fẹ́ràn láti máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi.

Kí ni o máa ń ṣe ní àṣálẹ́? Ní àṣálẹ́, mo máa ń sùn. Tí n bá ti ṣe gbogbo nǹkan tí mo fẹ́ ṣe, tí n bá ti padà sílé láti ibi iṣẹ́, tí mo ti jẹun, tí mo ti ṣora, tí mo ti ka àwọn ìwé tí mo fẹ́ ka, tí n bá ti ṣe eléyìí nǹkan tó kù tí màá ṣe nípe máa sùn. Mo fẹ́ràn láti máa sùn, ti máa tètè sùn nítorí pé mo máa ń tètè jí. Mi ò fẹ́ kí tí n bá fẹ́ jí láàárọ̀ tí òórùn kò ṣe wà ní ojú mi. Fún ìdí èyí ni mo máa ń tètè sùn. Nítorí pé mo fẹ́ ní ààyè tó pọ̀, ìgbà tó pọ̀ tí màá fi sùn kí ọjọ́ tó mọ́. Fún ìdí èyí ni mo máa ń tètè sùn. Tí alẹ́ bá ti ṣú, tí bá ti di àṣálẹ́, màá sùn. Mi ò fẹ́ràn láti máa ṣe nǹkan tó pọ̀ ní àṣálẹ́. Mi ò fẹ́ràn láti máa ṣiṣẹ́ ní alẹ́. Mo máa ń ṣiṣẹ́ ní nígbà tí ọjọ́ ti mọ́ ni mo máa ń ṣiṣẹ́